Rárá o, n kò mọ bí wón ti ń pẹja. N kò wá láti ibi tí a ti máa ń pẹja. N kò ní omi náà ní agbègbè mi. Àwọn ará River Niger àbí àwọn tí ó ń gbé tòsí mọ ibi tí òkun wà, tàbí níbi tí odò títa tí ń gbé ẹja wà, àwọn yẹn ni wón lè mọ bí wón ti ń pẹja dáadáa. Kódà n kò ní ìrírí sí ibi tí wón ti ń pẹja. N kò sì jẹ́ èèyàn kan tó fẹ́ràn láti máa súnmọ́ omi rárá rárá nítorí di èyí, n kò mọ bí a ti ń pẹja.

Nígbà tí iṣẹ́ bá pọ̀, tí nǹkan ṣí ti wó fínnífínní wípé ó yẹ kí n tú gbé ọ̀nà ọ̀rọ̀ náà gba ibòmíràn. Bí mo ṣe máa ń pàrọ̀ ọ̀kan ni. N óò kọ́kọ́ ṣe àgbéyẹ̀wò bí n óò ṣe lè ṣe iṣẹ́ náà ní àṣeyọrí. Bí iṣẹ́ náà bá gbà láti wípé kí n padà wá láti wá tunṣé tàbí kí n gbá ìsinmi ránpẹ́ náà kí n tó padà wá ṣé, n óò wò ó. Lẹ́ẹ̀kejì, n óò wò ó bí pípàrọ̀ ọ̀kan mi bí yóò ṣe ṣe bí ó ṣe jẹ́ kí iṣẹ́ náà kió ṣe dáadáa. Tí n bá pàrọ̀ ọ̀kan mi tí iṣẹ́ náà yóò sì túbọ̀ ṣe dáadáa. N óò, n óò gbe'gbèsẹ̀ nípa ohun tí mo fẹ́ ṣe láti pàrọ̀ iṣẹ tí iṣẹ́ náà bá pọ̀. Ọ̀pọ̀ ìgbà náà tí iṣẹ́ bá pọ̀, mo máa ń bẹ àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi láti ràn mí lọ́wọ́ ní orí ẹ.

Tí àsìkò ìparí iṣẹ́ bá ti ń súmọ́, bóyá ó ti ń kú bí i ìṣẹ́jú mẹ́wàá, n ó ti tètè bẹ̀rẹ̀ sí ní palèmọ́ kọ̀ǹpútà mi mọ́. N ó rí pé, n ó rí dájú pé mo close gbogbo tab tí mo bá ti ṣí pátápátá, wọn ó sì fara balẹ̀ pa ẹ̀rọ kọ̀ǹpútà náà àti gbogbo àwọn ẹ̀rọ tó kù. Wọ́n gbìyànjú láti ríi wípé gbogbo ohun tó yẹ kí ń ṣe, ìyẹn reconciliation of the day tó yẹ kí ń ṣe, gbogbo ìṣirò tó yẹ kí ń ṣírò láti lè fi fí ọ̀rọ̀ tó dájú sílẹ̀, wọn ó gbìyànjú láti fi gbogbo ẹ sílẹ̀. Lẹ́yìn náà, wọn ó gbìyànjú wípé gbogbo fèrèsé ilé iṣẹ́ àti gbogbo ilẹ̀kùn ilé iṣẹ́, gbogbo ẹ wà ní títì pa dáadáa. Gbogbo iná àbí fáànù tàbí àwọn ohun ẹ̀rọ tí a bá tàn kálẹ̀, wọn ó gbìyànjú láti ríi wípé gbogbo ẹ wà ní pípa pátápátá. Gbogbo àwọn ǹkan mi náà tí mo sì kó wá pàápàá jùlọ, bóyá charger mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n ń ríi wípé mo palẹ̀mọ́ gbogbo rẹ̀ pátápátá. Báyìí ni mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́.

Kí n tó lọ sùn ní alẹ́ lọ́pọ̀gbà mo máa ń rí dájú wípé mo palẹ̀mọ́ ilé ìdáná mi. Mo máa ń gbìyànjú láti rí pé mo fọ àwọn abọ́ tí a bá ti lò láti fi jẹun alẹ́. Mo máa ń gbìyànjú láti fọ gbogbo ẹ ni toripe tí ó bá di àárọ̀ ọjọ́ kejì tí n bá fẹ́ dáná, ó máa ń ràn mí lọ́rùn tí n bá ti fọ àwọn abọ́ kí ó tó di ọrọ̀ ọjọ́ kejì ní alẹ́. Lẹ́ẹ̀, láfikún náà, mo máa ń gbìyànjú àti palẹ̀mọ́ yara mọ́ kí gbogbo ẹ̀ mọ́ tónítóni. Bí yàrá mi ò bá sí ní pípa mọ́ kí n tó sùn, n kò kí n fẹ́ràn rẹ̀ rárá rárá. Kí n tó sì lọ sùn náà, mo máa ń gbìyànjú, mo máa ń rí dájú wípé mo sanra. Mo dẹ̀ fọ eyín mi náà kí n tó sùn. Àwọn nǹkan wonyin ni mo máa ń ṣe kí n tó lọ sùn. Lẹ́yìn náà, lọ́pọ̀gbà náà, mo máa ń wo fíìmù kí n tó lọ sùn.

Tí mo bá ní ìpàdé pẹ̀lú oníbàárà mi, pàápàá jùlọ tó bá jẹ́ oníbàárà tí ètò n ta fẹ́ ṣe tó jẹ́ èyi tò mú owo wá dáadáa tó sì jẹ́ eyi to pàtàkì, báyìí ni mo ṣe máa ń múra sílẹ̀. Lákọ́kọ́ n ò ti gbìyànjú wípé ẹ̀rọ kọ̀m̀pútà mi tí n ó máa fi ṣe ìpàdé náà tàbí tí n ó fi ṣe presentation ohunkóhun tí n ba fẹ́ bá oníbàárà mi sọ, n ó rí i dájú wípé gbogbo ẹ̀ wà ní ìmọ́tótó, gbogbo ẹ̀ wà ní òun n ṣiṣẹ́ dáadáa, gbogbo ohun tó bá yẹ kí ń kọ sílẹ̀ láti fi ṣàlàyé fún oníbàárà mi, màá ti gbìyànjú wípé mo ti kọ gbogbo ẹ̀ sílẹ̀ ní tónítóní, màá sì tún ti ṣe àyẹ̀wò rẹ̀ dáadáa láti rí i pé kò sí wàhálà kankan. Lẹ́yìn náà, n o gbìyànjú wípé àyíká ilé iṣẹ́ tàbí àyíká ibi táa ti- táa bá ti pàdé, ó jẹ́ àyíká ibi tí a ti lè sọ̀rọ̀ dáadáa tí kò ní sí ariwo rárárárá. Lẹ́yìn náà, n o sì rí i dájú wípé èmi pàápàá fúnra mi, mo gbìyànjú láti múra dáadáa kí n bá lè ṣe oníbàárà mi. Àwọn Yorùbá wọn sọ wípé, "Iri ni sí ni ìṣeni lọ́jọ́." Tí n bá fẹ́ lọ ṣe ìpàdé fún oníbàárà, n ó rí i dájú wípé mo múra dáadáa, mo sì dún wo dáadáa kí oníbàárà mi kí ọkàn rẹ̀ ba a le bale tí ó bá rí mi. Lákotán, tí n bá fẹ́ lọ ní ìpàdé pẹ̀lú oníbàárà, mo máa ń gbìyànjú láti ṣètò oúnjẹ fẹ́rẹ́fẹ́ tàbí ìpanu tí oníbàárà mi yóò jẹ.